Ojo ohun ninu ose ni won feran ju, ounje wo ninu ounje ni o feran ju. Feran ju ju, feran ju ju ju ju. O ni ose, kini nitana ni afikofiko. O ni ti nina fun ni ni ni.